Báwo ni o ṣe ń pa ọrọ̀ ìgbanìwọlé rẹ mọ? Ọ̀pọ̀lọpọ̀ orò ni mo máa ń lò láti pa ọrọ̀ ìgbaniwọlé mi mọ̀. Mo dẹ̀ máa ń, mo jẹ́ ẹnìkàn tó máa ń kíyèsi dáradára láti ríi pé gbogbo ọ̀rọ̀ tán tó jọ mọ́ ọ̀rọ̀ ìgbaniwọlé mi wà ní ìpamọ́ tó dára. Mi ò kí ń fi bẹ́ẹ̀ yí wọn padà. Ṣùgbọ́n tí mo bá fẹ́ yí wọn padà, a tó bí ọ̀sẹ̀ oṣù kan àbí oṣù méjì síra wọn.

Sọ fún wa ìgbà tí o yí èrò rẹ padà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń yí èrò padà. Fún ìdí èyí, ìgbà mì tí mo bá fẹ́ ṣe nǹkan nì pàtó, tí mo bá roo lọ síwájú, tí mo roo lọ sẹ́yìn, tí mo rí pé nǹkan tí mo fẹ́ ṣe kò ní mú àbáyọ rere jáde, irú ìgbà mo lè yí ironú padà kí n ṣe eleyi tó máa jẹ́ eleyi tí ó ni jẹ́ inira fún mi.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ni ìle ìlera? Lójoójúmọ́ ni mo máa ń ṣàyẹ̀wò ímélì mi. Mo máa ń kíyèsí sí ímèèlì mi dára dára nítorí lójoójúmọ́ ni mo máa ń gba méséjì lórí ímélì mi. Mo dẹ̀ nílò láti wò ó nítorí ọ̀pọ̀lọpọ̀ méséjì mi ló ń jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi.

Orin wo ni o fẹ́ràn jù? Ọ̀ mi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn orin Kristẹni. Orin Kristẹni tó máa ń fún ni lọ́gbọ́n, tó máa ń fún ni ní ìmọ̀, tótọ́ èṣó tó máa ń fún ni ní òye. Èyí jẹ́ orin kan pàtàkì tí mo fẹ́ràn dáadáa.